Mo fẹ́ràn, ẹ̀fọ́ tí mo fẹ́ràn láti jẹ, mo fẹ́ràn láti jẹ ṣọkọ yọ kọ̀tọ̀. Nítorí ṣọkọ yọ kọ̀tọ̀ ó jẹ́ ẹ̀fọ́ tí ó dá, tí ó ṣe ara lóore pẹ̀lú ẹ̀fọ́ amúnú tutù. Ẹ̀fọ́ ṣọkọ yọ kọ̀tọ̀ yẹn àti amúnú tutù tí n bá fi irú síi àti ẹja efólo, ah! Inú mi máa ń dùn láti fi jẹ́. Kò sí oúnjẹ tí mi ò lè fi jẹ. Ìdí nìyẹn tí mo fi fẹ́ràn ẹ̀fọ́ ṣọkọ yọ kọ̀tọ̀ àti amúnú tutù.

Ìbáṣepọ̀ mi àti olórí iṣẹ́ mi ó dán mọ́ rán nítorí ìbáṣepọ̀ wa ó gúnrégé. Ìgbà tí a máa ń ní ìjà ni ìgbà tí mi ò bá tètè jáfáfá ní inú iṣẹ́ mi. Ṣùgbọ́n tí mo bá ń ṣe tí ó sì díwọ́ tí ó sì kankan, ìbáṣepọ̀ wa máa ń gúnrégé. Kò dẹ́ sí aawò kankan ní àárín wa kódà ìbáṣepọ̀ wa. Ọ̀gá ilé iṣẹ́ mi máa ń ra ǹkan wá fún mi pẹ̀lú. Ó máa ń kó kin sígbà tí kò kín ń ta mi lọ́rẹ́ nítorí inú rẹ̀ máa ń dùn sí ìbáṣepọ̀ àwa méjèèjì.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ si órí cloud nítorí mo lè, nítorí ìgbàkígbà tí n bá ti needi rẹ̀ ni mo máa ń, nítorí ìgbà tí mo bá ti needi rẹ̀ a tètè yá sí mi lára àti tètè rí. Ó ṣe pàtàkì láti fi fáìlì rẹ pamọ́ sínú bẹ̀.